Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mímọ́ dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń palẹ̀ àwọn fáìlì mímọ́ sínú tábìlì ìfi fáìlì pamọ́ sí, nítorí pé ó ṣe pàtàkì láti máa palẹ̀ àwọn fáìlì yìí mọ́. Eléyìí yóò ṣe ìdáàbòbò lọ́wọ ẹnikẹ́ni tí ó lè wọ inú ọ́fíìsì láti lọ mú fáìlì tí ò ṣe pàtàkì kúrò. Ọ̀pọ̀ ìgbà sì ló jẹ́ wípé tí àwọn tí ó ń tún ọ́fíìsì ṣe tí wọ́n bá dé, tí wọ́n bá wọ inú ọ́fíìsì, tí wọ́n sì rí àwọn fáìlì tí àwọn ohun tí ó ṣe pàtàkì wà nínú rẹ̀, kí wọ́n má bá lọ mú àwọn fáìlì yìí láti fi ṣe àwọn nǹkan tí kò tọ́ tàbí láti wùwà jìbìtì ní orí àwọn fáìlì yìí. Eléyìí ni ó ṣe é ṣe pàtàkì láti máa pa àwọn fáìlì mọ́ dáadáa síbi tí ó bá wà ní ìpamọ́ dáadáa.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wò ni ìbọ̀sẹ̀ tí ó ní ìdánilẹ́kọ̀ọ́, tí ó sì ń dánilẹ́kọ̀ọ́ lórí bí a ti le gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìdánilẹ́kọ̀ọ́ tí ó dá lórí bí a ti le rin ìrìn-àjò ayé wa ní ọ̀nà tí yóò gbà mú ká tètè ní ìtẹ̀síwájú. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo sì máa ń kẹ́kọ̀ọ́ lórí àwọn ìbọ̀sẹ̀ yìí nítorí ó ṣe pàtàkì fún ènìyàn láti ní òye nínú ohun gbogbo bí ènìyàn tí ń dàgbà àti bí ènìyàn tí ń tẹ̀síwájú nínú, nínú ìrìn-àjò ẹ̀dá. Ó tún ṣe pàtàkì láti máa wo àwọn ìbọ̀sẹ̀ eléyìí tí ó jẹ́ tí ó dá lórí bí ènìyàn tí ń ṣe okòwò, tí ènìyàn ṣe ń, tí ènìyàn sì ń jẹ èrè láìní àwọn wàhálà nínú rárá.

Bí mo ti ṣe máa rántí àwọn àdéhùn tí mo bá àwọn ènìyàn ṣe àti eléyi ti mo bá ara mi ṣe pẹ̀lú ni wípé mo máa ń gbìyànjú láti kọ àwọn àdéhùn wọ̀nyí sílẹ̀ nítorí eléyìí máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè rántí gbogbo àwọn àdéhùn yìí. Lóòótọ́, ọ̀pọ̀ àwọn adójúkọ lè wà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó ṣòro lè yọjú pẹ̀lú. Ṣùgbọ́n nípa kíkọ àwọn àdéhùn wọ̀nyí sílẹ̀, eléyìí yóò le jẹ́ kí n rántí àwọn àdéhùn tí mo bá àwọn ènìyàn ṣe àti eléyi tí mo bá ara mi ṣe àti ọ̀nà láti mú àwọn àdéhùn yìí ṣẹ. Loríṣiríṣi ọ̀nà tí àdéhùn yìí lè jẹ́, bóyá nípa fi fún ẹni kan ní owó ni tàbí nípa ṣíṣe ìrànlọ́wọ́ aṣọ wíwọ̀ tàbí nípa ṣíṣe ìrànlọ́wọ́ oúnjẹ fún ẹnikẹ́ni ni. Tó bá sì jẹ́ nípa àdéhùn tí mo bá ara mi ṣe, nípa wípé mo fẹ́ máa ní ìmọ̀ lórí àwọn ǹkan tí mo fi ń ṣiṣẹ́ tàbí bóyá mo fẹ́ ní àwọn ìmọ̀ si tó bá di àkókò báibái lórí bí a ti ń se oko owo tàbí bí a ti ń ra ọjà káàkiri ayélujára. Loríṣiríṣi ọ̀nà tí mo le gbà ṣe àwọn àdéhùn yìí níwọ̀n ìgbà tí mo bá ti kọ wọ́n sílẹ̀ tí mo sì ń wo àwọn ǹkan tí mo kọ sílẹ̀ àti àwọn ọ̀nà láti mú àdéhùn wọ̀nyí ṣẹ nítorí ìdí èyí yóò rọrùn fún mi láti mú àwọn àdéhùn wọ̀nyí ṣẹ.

Mo máa ń ra epo fún ọkọ̀ mi bí i ẹ̀ẹ̀kan ní àárín ọ̀sẹ̀, nítorí pé ó ṣe pàtàkì láti ní ọ̀pọ̀lọpọ̀ epo nínú ọkọ̀ mi. Mo sì mọ wípé ọ̀dà lè wà ní àwọn ìgbà mìíràn tàbí kí ọ̀dà epo kí ó ṣẹlẹ̀ ní àwọn ilé epo káàkiri káàkiri. Nítorí ìdí yìí, mo sì máa ń ra epo tí ó lè gbé mi fún ọ̀sẹ̀ kan sínú ọkọ̀ mi. A ti rí pé ó ṣe pàtàkì fún wa láti máa múra fún ohunkóhun tí a bá fẹ́ ṣe, nítorí pé ó lè, ó lè di ìgbà mìíràn kí ọ̀dà epo kí ó wà tàbí kí ọ̀wọ́n epo kí ó wà. Níwọ̀n ìgbà tí mo bá sì ti ní ọ̀pọ̀lọpọ̀ epo nínú ọkọ̀ mi, eléyìí yóò fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti lè kojú ìṣòro ránpẹ́ tí ó bá ṣú yọ nípa ọ̀wọ́n epo.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Ó ṣe pàtàkì fún ènìyàn láti jẹ àwọn oúnjẹ tí ó ní èrò fún ìlera, nítorí pé ìlera wa ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo fẹ́ràn láti máa jẹ ẹ̀wà. Mo fẹ́ràn ẹ̀wà gidigidi nítorí pé ó ní èròjà fún ìlera, ó sì tún ní ọ̀pọ̀lọpọ̀ ànfàní tí ó ń ṣe fún ara. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ nítorí pé ẹ̀fọ́ ní iṣẹ́ púpọ̀ tí ó ń ṣe lára. Tí a bá jẹ ẹ̀fọ́, yóò lè kó gbogbo àwọn oúnjẹ tó rọ̀mọ́ ṣúgà àti starch kúrò nínú ara. Mo sì tún máa ń gbìyànjú láti jẹ èso pẹ̀lú nítorí pé nípa jíjẹ èso yóò fún ọkàn wa ní ìlera pípé, yóò tún fọ ìdọ̀tí àwọn ìdọ̀tí kúrò nínú àwọn àgọ́ ara wa kọ̀ọ̀kan bí ẹ̀dọ̀ àti kíndìnrín.

Ìlànà ìpolówó mi ni wípé mo máa ń gbìyànjú láti ṣe dáadáa sí àwọn oníbàárà mi. Nítorí wípé nípa ṣíṣe dáadáa sí àwọn oníbàárà mi, eléyìí yóò jẹ́ ìpolówó fún àwọn ẹlòmíràn tí wọ́n kì í ṣe oníbàárà mi. Nítorí pé tí mo bá ti ṣe dáadáa, tí mo ní ìtẹríba, tí mo sì ní ọ̀yàyà pẹ̀lú ìsọ̀rọ̀tútù pẹ̀lú àwọn oníbàárà mi, eléyìí yóò mú wọn kí wọ́n lè sọ dáadáa nípa mi lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn tàbí àwọn mọ̀lẹ́bí wọn tàbí àwọn ojúlùmọ̀ wọn. Eléyìí yóò sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n wá láti wá darapọ̀ mọ́ okòwò mi nípa, nípa rírí ọ̀nà tí àwọn tí ó jẹ́ oníbàárà mi ń gbà tí wọ́n sì ń ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú okòwò tí a jọ ń ṣe papọ̀

Mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo fẹ́ràn láti máa mu ògì pẹ̀lú àkàrà. Nítorí pé ògì àti àkàrà jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù láti ìgbà èwe mi wá. Ṣùgbọ́n ó máa ń nira láti pèsè àwọn oúnjẹ yìí ní kùtùkùtù òwúrọ̀ nígbà tó jẹ́ wípé mò ń múra lọ sí ibi iṣẹ́. Ìdí nìyí tí mo fi yan búrẹ́dì àti tíì láàyò láwọn àárọ̀ nígbà mìíràn fún ibi iṣẹ́. Lóòótọ́ búrẹ́dì àti tíì kò kí ń ṣe oúnjẹ tí ó lè pẹ́ ní inú lọ títí. Mo máa ń gbìyànjú láti gbé oúnjẹ lọ́wọ́ lọ sí ibi iṣẹ́ nítorí pé bí mo bá jẹ búrẹ́dì àti tíì kò kí ń pẹ́ ní inú lọ títí tí ibi yóò fi máa pa mí. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ búrẹ́dì àti tíì ni mo fẹ́ràn láwọn òwúrọ̀ láti máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkókò. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹgbẹ́ mi bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkókò. Nítorí ó ṣe pàtàkì láti pín àwọn àkókò wa sí isọ̀rí sọ̀rí àwọn oun nǹkan tí a fẹ́ ṣe. Eléyìí yóò fún wa ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti lo àwọn àkókò wa dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo tún máa ń fi àkókò pamọ́, nítorí kí eléyìí lè fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní sí àkókò ìsinmi mi.

Ọjọ̀ ìsinmi iṣẹ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Lóòótó, ní òwúrọ̀ ọjọ́ ọjọ́ ibi iṣẹ́, mo máa ń gbìyànjú láti tú wọn ṣe ránpẹ́. Sùgbọ́n tó bá di ọjọ́ àìsíṣẹ́, elé tí à ń pè ní ọjọ́ Sátidé, mo máa ń gbìyànjú láti tún gbogbo ilé mi ṣe láti iyèwou títí dé inú kísínì ìdáná àti gbogbo àyíká. Nítorí ó ṣe pàtàkì láti wà ní ìmọ́tótó, ó sì ṣe pàtàkì láti tún ilé wa ṣe kí á lè wà ní ìlera pipé, kí á sì lè bọ́ nínú ewu àìsàn tí ó lè ti bí ilé àti agbègbè tí ó dọ̀tí jáde wá.

Ìgbónájẹ́ jẹ́ irú elé tí mo fẹ́ràn nínú ìyèwù mi jẹ́ elé tí mo wà ní orí ibùsùn mi, tí mo sì ń fẹ̀yìnlélẹ̀, tí mò ń gbọ́ orin yálà, orin takasúfe tàbí àwọn orin ìbílẹ̀. Elé yìí máa ń jẹ́ kí n ní ìdùnnú àti ayọ̀ ọkàn. Elé yìí sì máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ọkàn dáadáa tó sì máa ń mú ìrònú àti àwọn aìbalẹ̀ ọkàn kúrò nínú, nínú ọkàn mi. Elé yìí tún máa ń fún mi ní ìtura àti ìsinmi tí mo fẹ́ràn jù nítorí pé yóò mú gbogbo àwọn àjàgà àti àwọn ìrònú tí kò dára kúrò nínú ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń gbìyànjú láti wẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ní ojúmọ́. Mo máa ń gbìyànjú láti wẹ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́ tí mo bá ń lọ sí ibi ìṣẹ́. Lẹ́yìn ìgbà tí mo bá sì kúrò ní ibi ìṣẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òjọ́, mo máa ń gbìyànjú láti wẹ̀ tí mo bá ti délé. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì tún wà tí mo bá ń rin ìrìn afáralókun díẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́, mo tún máa ń gbìyànjú láti wẹ̀ tí mo bá délé. Nítorí ìdí èyí, mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa ó sì jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ yálà ó jẹ́ ọjọ́ ìṣẹ́ tàbí ọjọ́ ìsinmi iṣẹ́.

Àwọ̀ dúdú ni mo fẹ́ràn jù nítorí mo jẹ́ ènìyàn aláwọ̀ dúdú. Nítorí ìdí èyí, mo fẹ́ràn àwọ̀ dúdú dáadáa. Mo nífẹ̀ẹ́ sí kí ènìyàn dúdú kí ó wuni. Mi ò nífẹ̀ẹ́ sí kí ènìyàn dúdú kí ó túnlọ̀ máa lo àwọn oríṣìíríṣìí àwọn nǹkan tí ó lè mú ara yìí padà sí ènìyàn pupa. Nítorí eléyìí máa ń ba àwọ̀ jẹ́. Ó sì jẹ́ ǹkan tí kò tọ́, tí ó sì jẹ́ àwọn nǹkan ìríra níwájú Olúwa. Nítorí gbogbo ènìyàn tí ó dá ni ó jẹ́ ènìyàn dáadáa. Àwọ̀ dúdú pẹ̀lú sì jẹ́ àwọ̀ tí Ọlọ́run fẹ́ràn dáadáa tí ó sì jẹ́ àwọ̀ tí ó máa ń wù mí ní gbogbo ìgbà. Yálà bóyá ènìyàn jẹ́ ọkùnrin tàbí bóyá ènìyàn jẹ́ obìnrin.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì òòrùn. Ọ̀pọ̀ ìgbà tí mo bá sì ń jáde ni mo máa ń wọ gíláàsì òòrùn yìí. Lóòótọ́, mi ò kí ń sábà wọ̀ lọ sí ibi iṣẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde, bóyá mo ń jáde láti lọ jẹ́gbádùn ara mi ní ilé ìgbafẹ́ tàbí bóyá mo wà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi, mo fẹ́ràn láti máa wọ gíláàsì òòrùn yìí dáadáa. Eléyìí máa ń mú kí n rẹwà, ó sì máa ń mú kí n dùn wò lójú bíi ọmọkùnrin. Ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa wọ̀ lọ sí ibi iṣẹ́. Mo fẹ́ràn kí n máa múra dáadáa ní ipò iṣẹ́ kí àwọn ènìyàn lè máa rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó ń múra sí iṣẹ́. Ṣùgbọ́n lẹ́yìn ǹkan yìí, kò sí ibi tí mò ń lọ tí mi ò kí ń wọ gíláàsì òòrùn mi nítorí mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sọdẹ rí. Ni àkókò tí mò ń sọ yìí, ó jẹ́ àkókò tí mo lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi. Ni àdúgbò yìí, àwọn jàǹdùkú ọ̀gárá ọlọ́ṣà máa n wá ń yọ wọ́n lẹ́nu. Ó sì jẹ́ ojúṣe fún gbogbo àwa tí a jẹ́ ọkùnrin láti dáàbò bo agbègbè yìí àti dáàbò bo àwọn obìnrin àti àwọn ọmọdé àti pé ó tún ṣe pàtàkì láti dáàbò bo àwọn dúkìyá wa. Nítorí ìdí yí ni àwọn tí wọ́n jẹ́ ọkùnrin ṣe pinu tí wọ́n sì pa ìmọ̀pọ̀ láti máa sọdẹ lóru nítorí àwọn jàǹdùkú ọ̀gárá ọlọ́ṣà yìí kí gbogbo agbègbè yìí lè wà ní ojúlalákàn fi i sọri kí ó sì wà ní ìpamọ́ àti ìdáàbò bo lọ́wọ́ wọn.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí àwọn ènìyàn yóò máa lérò wípé iṣẹ́ tí mò ń bá wọn ṣe jẹ́ iṣẹ́ tí mo máa béèrè fún owó tí ó pọ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá rí ìlàkàkà àwọn ẹlòmíràn àti bí wọ́n ti ń gbé ìgbé ayé, mo fẹ́ràn láti ṣe iṣẹ́ yìí fún wọn ní ọ̀fẹ́ nítorí pé eléyìí yóò jẹ́ ọ̀nà láti ran ìgbé ayé wọn lọ́wọ́ àti láti jẹ́ kí wọ́n ní ìdánilójú wípé bí àwọn tí ẹ̀ ń la ohunkóhun kọ já, àwọn sì ní àwọn ènìyàn tí wọ́n fi wọ́n ṣọ́kàn, tí wọ́n sì ní ìfẹ́ wọn. Nítorí náà mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí mo bá mọ̀ wípé wọ́n nílò rẹ̀.

Ọ̀pọ̀ ìgbà ni fóònù mi máa ń gbóná, ó sì máa ń gbóná dáadáa. Sùgbọ́n mo máa ń fi àyè sílẹ̀ fún fóònù mi láti tutù lẹ́yìn èyíkéyìí ìgbà tí mo bá ti kẹ́fì wípé ó ti gbóná. Nítorí mo máa ń fi fóònù mi se ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo máa ń ka ìròyìn lórí ayélòkára lórí fóònù mi, mo sì sún máa ń tẹ́tí sí àwọn orin ọlọ́jọ̀ kan ọ̀jọ̀ kan. Mo tún máa ń wo bí àyípadà ojú ọjọ́ ti, ti se ń lọ. Mo sì tún máa ń kẹ́kọ̀ọ́ pẹ̀lú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lórí fóònù mi. Gbogbo eléyìí jẹ́ nǹkan tí ó kóra jọ papọ̀ láti máa jẹ́ kí fóònù yìí gbóná tí ó sì máa ń gbóná ní gbogbo ìgbà. Sùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo máa ń fi àkókò sílẹ̀ fún fóònù yìí láti tutù dáadáa kí n tútù padà lòó fún òunkòun.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa jó. Nítorí pé ní ọ̀pọ̀ ìgbà tí iṣẹ́ bá wọra ní ibi iṣẹ́ tí mo bá dé ilé, ó jẹ́ ọ̀nà kékeré tí mo máa ń gbà láti gbé gbogbo àwọn ìrora ibi iṣẹ́ yìí kúrò. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń fetí sí àwọn orin tàkasófe tí mo nífẹsí jù lọ dáadáa tí ó sì lè mú mi fi ẹsẹ̀ rajó. Mo tún máa ń ṣe eléyìí láti dá ara mi nínú dùn kín sì ní ìbàlẹ̀ ọkàn wípé kò sí bí ounkóhun tí ṣe lè létó tí ó lè mú kí a fi ara wa sínú ìrora tàbí kí a fi ara wa sínú ìdààmú. Nítorí èyí ni mo fẹ́ràn láti máa jó. Ọ̀pọ̀ ìgbà mìíràn tún wà tó jẹ́ pé tí mo bá lọ sí òde ìgbafẹ́ yálà boyá níbi àṣìṣe tàbí níbi tí olórin tiń kọ orin, mo fẹ́ràn láti máa jó pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tàbí àwọn mọ̀lẹ́bí mi.

Mo fẹ́ràn láti máa wọ bàtà alábọ̀tan nítorí pé ó jẹ́ ọ̀nà láti múra ní ìbámu pẹ̀lú iṣẹ́ ọ́fíìsì. Ọ̀nà mìíràn tí ó tún fi ṣe pàtàkì láti wọ bàtà alábọ̀tan ni wípé ó máa ń dùn gbé lẹ́sẹ̀, ó sì máa ń mú kí ènìyàn rìn dáadáa, ó sì máa ń jẹ́ kí ènìyàn wà ní ìmúra sílẹ̀ fún ohunkóhun tí ó lè ṣẹlẹ̀. Bóyá ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mìíràn lè ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ tí ó sì jẹ wípé a nílò láti sa eré. Eléyìí yóò le jẹ́ kí a gbé ẹsẹ̀ nílẹ̀ dáadáa ká sì lè sá eré. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà tún wà tí ọkọ̀ lè yọnu. Nípa wíwọ bàtà alábọ̀tán yìí lè jẹ́ kí a rìn kí a sì gbẹ́sẹ̀ nílẹ̀ dáadáa láti tètè dé ibi tí à ń lọ bí ó bá ti ẹ sí ọkọ̀ tí ó lè gbé wa. Fún, nítorí náà fún ìdí èyí mo fẹ́ràn bàtà alábọ̀tán dáadáa.

Rárá o, mi ò kí ń ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí mo fẹ́ràn láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo sì nífẹ̀ẹ́ láti máa gba àwọn ènìyàn níyànjú kí n sì máa dá wọn ní ẹ̀kọ́ lórí oríṣiríṣi ohunkóhun. Ó jẹ́ ọ̀nà tí mo ti fi kọ́ ara mi láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ìwé girama. Nígbà tí mo sì dé ilé ìwé gíga fáfitì pẹ̀lú, mo máa ń kó àwọn ènìyàn jọ láti bá wọn sọ̀rọ̀. Ọ̀pọ̀ àwọn ẹlòmíràn losi wà máa ń bá mi fún ìrànlọ́wọ́, ọ̀nà tí a lè gbà láti kojú ìṣòro bí a ti ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀. Nítorí náà, mo jẹ́ ẹni tí ó ní ìgboyà tí mo sì lè dojú kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò láti bá wọn sọ̀rọ̀ yálà ní ibi iṣẹ́ tàbí ní gbàgede àpèjẹ fún ohunkóhun.

Àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé tí ó bá di ọjọ́ Satide, mo máa ń sùn dáadáa títí di bí àágò mẹ́jọ nítorí pé eleyìí yóò fún mi ní ìfọ̀kànbalẹ̀ wípé kò sí iṣẹ́ ní ọjọ́ náà. Ó tún máa ń fún mi ní okun àti agbára nígbà tí mo bá sùn dáadáa, yóò mú kí okun àti agbára mi kí ó padà bọ́ sí ipò. Ó tún jẹ́ ọjọ́ tí mo máa ń yà sọ́tọ̀ láti tún inú ilé mi ṣe. Mo sì tún fẹ́ràn láti máa lọ sí ọjà láti rọra àwọn oríṣiríṣi àwọn oúnjẹ. Ọ̀pọ̀ ìgbà míràn sì wà tí mo máa ń fẹ́ láti lọ sí ibi ìgbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn mọ̀lẹ́bí mi. Mo tún máa ń lo ọjọ́ ìparí ọ̀sẹ̀ yìí fún oríṣiríṣi ohunkóhun, pàápàá jùlọ rínrin ìrìn afáralókun àti eré ìdárayá.

Ìrántí ìgbà ọmọdé mi jẹ́ eléyìí tí ó ṣẹlẹ̀ nígbà tí mo tẹ̀lé ẹ̀gbọ́n mi àgbà lọ sí ìlú Èkó. Mo rántí dáadáa lọ́dún náà lọ́hùn-ún tí mo kọ́kọ́ rí ọkọ̀ bàálù ojú òfuurufú. Ó jọ mí lójú gidigidi, ó sì jẹ́ nǹkan má le gbàgbé nítorí pé ó jẹ́ ọ̀nà tí mo wò wípé ó dára láti máa ṣe àbẹ̀wò sí àwọn ìlú ńláńlá àti pé ó tún jẹ́ ọ̀nà fún mi láti tún kẹ́kọ̀ọ́ sí i nípa bí a ti ń rin ìrìnàjò ojú òfurufú. Nítorí wipé a lọ bá ọ̀rẹ́ wọn kan ní ibi ibùdó bàálù tí ń fò nítorí pé ọ̀rẹ́ wọn yìí fẹ́ lọ sí ìlú òyìnbó. Nítorí náà ó jẹ́ ohun má ni gbàgbé ìgbà ọmọdé mi tí mo rántí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja dáadáa. Nítorí pé ní ìlú tí a ti gbé bí mi, odò tí wọ́n ń pè ní Ọ̀ṣun wà ní ìlú yìí. Eléyìí sì fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti mọ bí a ti ń pa ẹja. Oríṣiríṣi ọ̀nà sì ni a lè gbà láti pẹja. Yálà, eléyìí tí a lè fi pa ẹja, bí ká lo ìwọ̀, ká lo ìgèrè tàbí lo nẹ́ẹ̀tì à ká ẹja kò. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń ṣe eléyìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nítorí pé ní ọjọ́ Sátidé tí ó jẹ́ ọjọ́ ìsinmi, lọ́jọ́ tí a ò bá ti lọ sí ilé ìwé, a máa ń lọ sí odò Ọ̀ṣun yìí láti lọ pa ẹja dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn la sì máa ń bá àwọn ẹja ńlá ńlá pàdé tí àwọn èèyàn yóò sì máa béèrè lọ́wọ́ wa wípé ṣé a fẹ́ ta àwọn ẹja yìí ni? Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé a kò kí ń ta àwọn ẹja náà tí a máa ń gbé àwọn ẹja yìí lọ sílé tí a máa lọ jẹ fúnra wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohùn ọ̀ṣọ́ sára. Nítorí pé, pipa ohùn ọ̀ṣọ́ sára, ó máa ń jẹ́ kí ojú ènìyàn kí ó rẹwà. Ẹ̀nìyàn sì máa ń dùn wò lójú dáadáa láwùjọ ọ̀pọ̀ àwọn ènìyàn. Oríṣìíríṣìí ohùn ọ̀ṣọ́ ni mo sì máa ń lò. Mo máa ń lo chain orun ní ọ̀pọ̀ ìgbà. Mo sì tún máa ń lo ago ìbọ̀wọ́. Mo tún máa ń lo chain ọwọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì máa ń lo gíláàsì òòrùn. Nígbà tí mo bá lo gbogbo àwọn ǹkan wọ̀nyí, àwọn ènìyàn máa ń fojú sí mi lára, tí wọ́n sì máa ń wò mí gẹ́gẹ́ bí ènìyàn tí ó ń tọ́jú ara rẹ̀ dáadáa.

Omi tí mo máa ń mu lójúmọ́ pọ̀ tó lítà bí méjì sí lítà méjì àti àbọ̀. Nítorí pé ó ṣe pàtàkì láti máa ń mu omi dáadáa, eléyìí sì jẹ́ ọ̀nà tí ó ń ṣe àǹfààní fún àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn bí i kídìrín àti ẹ̀dọ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá jí, mo máa ń mu tó bí àádọ́ta cl ní òwúrọ̀ tí mo bá jí. Mo sì máa ń mu omi dáadáa ní ọwọ́ ìrọ̀lẹ́ sí alẹ́ nígbà tí mo bá ti ibi iṣẹ́ dé. Lóòótọ́, mi ò kí ń sábà mu omi púpọ̀ tí mo bá wà ní ibi iṣẹ́, nítorí pé eléyìí yóò dènà àti máa dìde lọ má tọ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ó ṣe pàtàkì láti máa ń mu omi dáadáa ní ìgbà tí àyè bá ti wà. Mo sì máa ń mu omi dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí pé mo jẹ́ ènìyàn tí ó kín ń tijú. Kò sì sí ibi tí mi ò ti lè ṣiṣẹ́. Mo fẹ́ràn láti máa jẹ́ kí àwọn ènìyàn mọ ìwúlò wa kí wọ́n sì máa mọ wípé kò sí ibi tí a kò ti lè ṣiṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń kúrò ní ọ́fíìsì tí mo sì máa ń lọ sí ìta lọ ṣiṣẹ́. Mo sì fẹ́ràn láti máa bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ìrònà àti wípé wọ́n máa ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìwúrí láti lè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn ni ó tún máa ń kọ́ ẹ̀kọ́ gidigidi láti ara mi nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí. Nítorí pé ó ń fún mi ní ìwúrí ó sì ń fún mi ní ọ̀nà láti mọ nǹkan tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ ní àkókò kọ̀ọ̀kan.

Rárá, mi ò kí ń lo òògùn lójoojúmọ́, mi ò kì í sì ń mu òògùn lójoojúmọ́. Ní iwòye tèmi, mo rí wípé kò pọn dandan láti máa lo òògùn ní ojoojúmọ́, nítorí pé lílo òògùn lójoojúmọ́ lè fi àgọ́ ara wa sínú ìgbèkùn àti má ní ìlera tó tó láì bá sì wípé á lo òògùn. Mo tún kọ́ nípa wípé àgọ́ ara wa yìí ó nílò ìsinmi fún ara rẹ̀ ju wípé ká máa lo òògùn nígbà tí tí ó bá rẹ̀ wá. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà míràn wà tí àìsàn ránpẹ́ lè jẹjáde nínú ara, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti kọ́kọ́ fún ara ní ìsinmi kí a tó máa kó òògùn sí ẹnu. Nítorí náà, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣọ́ra láti lo òògùn bí mo bá kẹ́fùn wípé ó fẹ́ rẹ̀ mí, mo gbà láti fún ara ní ìsinmi, kí n sinmi dáa dáa kó tó di eléyìí tí yó yọrí sí òògùn lílọ̀.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀ nítorí pé ó jẹ́ ọjọ́ tí mo ní ààyè láti fọ ọkọ̀ mi dáadáa ní ọ̀nà tí yóò tẹ́ mi lọ́rùn. Lóòótọ́, mo jẹ́ ẹni tí kò kí ń gbé ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ nítorí ọ̀nà ibi iṣẹ́ mi kò dára dáadáa nítorí àwọn kòtòkòtòkòtò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti gbé lọ sí ibi iṣẹ́, mo lè fi omi lásán nu ara ọkọ̀ yìí fún lílò ọjọ́ kejì. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, ní ìparí ọ̀sẹ̀ ni mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá ní ààyè dáadáa ní ọjọ́ ìsinmi iṣẹ́, mo máa ń fọ ọkọ̀ mi fún rara mi. Ṣùgbọ́n tí mo bá ríi wí pé mi ò ní àkókò púpọ̀, bóyá ó jẹ́ ọjọ́ ìsinmi iṣẹ́ tí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe, bóyá mo ní ìpàdé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tàbí bóyá mo ní òde ìgbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń gbé ọkọ̀ mi lọ sí ilé ìfọkọ. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, ẹ̀ẹ̀kan nínú ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa bá àwọn ènìyàn púpọ̀ sọ̀rọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí a bá sì pè mí láti dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tàbí láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, bóyá ní, ní ibi iṣẹ́ tàbí bóyá ní ilé ìjọsìn tàbí bóyá ní ilé ìgbafẹ́ lóríṣiríṣi ọ̀nà, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn. Nítorí pé yóò lè jẹ́ kí àwọn tí ó wà ní ọ̀nà jíjìn kí wọ́n gbó ohun tí à ń bá ara wa sọ tàbí láti gbọ́ íyanjú tàbí láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń ṣe fún àwọn ènìyàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa nítorí ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ọ̀dà ohunkóhun lè jẹjáde. Níwọ̀n ìgbà tí mo bá ti gbé àpò ẹ̀yìn yìí lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo ní nínú rẹ̀ bíi àwọn káàdì ìgbowó, bí i àwọn káàdì ìdánimọ̀ àti àwọn ìwé pẹlẹbẹpẹlẹbẹ tí mo lè kọ àwọn nǹkan sí. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó wà tí ọ̀dà owó lè ṣẹlẹ̀ tó sì jẹ́ wí pé àwọn áàpù ilé ìfowópamọ́ lè máa sì ṣiṣẹ́. Mo sì tún fẹ́ràn láti máa kọ àwọn ìwé pẹlẹbẹ pẹlẹbẹ sí inú àwọn àpò ẹ̀yìn yìí. Mo sì máa ń lò wọ́n fún ohunkóhun ní ìgbàkúgbà àti àkókò káàkókò. Nítorí náà o máa ń rọrùn fún mi láti kojú èyíkéyìí ìṣòro tí ó lè jẹ jáde nipa wípé mo ní ohun gbogbo ní ikawọ́ nínú àpò ẹ̀yìn mi.

Bẹ́ẹ̀ni ẹ̀yìn máa ń fọ́ mi dáada nítorí pé mo máa ń pẹ́ lórí ìjókò ní ibi iṣẹ́. Mo sì jẹ́ ènìyàn tó jẹ́ ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ní ibi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì láti gbé yẹ̀ wò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣirò owó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti dá lẹ́kọ̀ọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti bá sọ̀rọ̀. Nítorí náà, mo jẹ́ ẹni tí ó lè jókòó fún ìwọ̀n wákàtí méjì sí mẹ́ta láì dìde rárá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn sì wà pẹ̀lú tí mo máa ń dìde láti na ẹ̀yìn mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì máa ń fọ́ mi tí mo sì mọ̀ wípé ìdí tí ó fi máa ń fọ́ mi ni ìjókòó wákàtí pípẹ́ tí mò ń jókòó ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ̀. Nítorí ó ṣe pàtàkì láti ní owó ní ìpamọ́ nítorí ọjọ́ ọ̀dà lè dé ní ìgbàkúgbà. Ó sì ṣe pàtàkì fún wa láti ní àfojúsùn ọjọ́ iwájú nítorí pé bó pẹ́ bó yá a ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ wa. Eléyìí yóò sì fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá sí àwọn owó tí a ti ní ní ìpamọ́ láti lè fi ṣe ohun tí ó wù wá yálà dá okoòwò kékeré kalẹ̀ fún ara wa. Tàbí láti máa ṣe okoòwò ohunkóhun bóyá láti orí ayélùkára tàbí láti ra ohunkóhun tí a lè fi sí ìpamọ́ tí owó rẹ̀ lè pọ̀ sii lẹ́yìn tí ó ti tó bií ọdún mélòó kan tí a ti rà wọ́n pamọ́. Nítorí náà ó ṣe pàtàkì láti ní owó ní ìpamọ́ mo sì máa n pa owó sí ìpamọ́ dáadáa fún àwọn ọjọ́ iwájú wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Nítorí pé mi ò nífẹ́ sí kí a máa fi àwọn oúnjẹ ṣòfò. Nítorínà mo sì fẹ́ràn àti máa jẹ àwọn oúnjẹ tó kù. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé bí mo bá dé ibi iṣẹ́ ní àkókò àti jẹun, ó máa ń ṣòro ní ọ̀pọ̀ ìgbà láti jẹun. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí ó wà lórí tábìlì mi láti ṣe. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó jẹ́ wípé mi ò kí ń lè jẹ ààbò nínú oúnjẹ tí mo bá gbé lọ sí ibi iṣẹ́. Tó sì jẹ́ wípé mo máa ń gbé àwọn oúnjẹ yìí padà sílé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n bí mo bá ti dé ilé, mo fẹ́ràn láti máa gbé àwọn oúnjẹ yìí gbóná kí n sì jẹ wọ́n. Nítorínà mi ò fẹ́ràn àti máa da oúnjẹ nù rárá. Mo máa ń jẹ àwọn oúnjẹ tí mo bá jẹ kú dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a sí fèrèsé ọkọ̀, nítorí pé eléyìí yóò fún mi ní oore ọ̀fẹ́ àti ànfàní sí afẹ́fẹ́ tí ó tutù. Lóòótọ́, ó lè léwu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn, nítorí pé nígbà tí mo bá wà nínú ọkọ̀ tí ó jẹ́ wípé ó wà láàárín àwọn ọmọ onípanle tàbí àwọn jàndùkú, eléyìí lè fún wọn ní oore ọ̀fẹ́ àti ànfàní láti já ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan gbà. Ṣùgbọ́n yàtọ̀ sí eléyìí, mo fẹ́ràn láti má a sí fèrèsé ọkọ̀ mi sílẹ̀ láti má a wo bí gbogbo ǹkan bá ṣe ń lọ àti láti má a mọ bí agbègbè tí mo wà ṣe rí.

Mo fẹ́ràn láti máa fi kọ́kọ́rọ́ mi sí àpò àpamọ́wọ́ mi nítorí ìgbàkúgbà tí kọ́kọ́rọ́ àpamọ́wọ́ yìí bá ti wà ní ọwọ́ mi, ọkàn mi má ń wà níbẹ̀ wípé kọ́kọ́rọ́ mi wà ní ìpamọ́ tí kò sì sí ohunkóhun tí ó lè mú, tí kò sì sí ọ̀nàkọnà tí ó lè gbà sọnu. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń fi kọ́kọ́rọ́ yìí pamọ́ sí abẹ́ ẹni àtẹ́wọlé, nítorí mo lè ní àlejò tí yóò dúró dè mí tí tí máa fi ti ìbí iṣẹ́ dé. Eléyìí sì fún wọn ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní sí ibi tí kọ́kọ́rọ́ yìí wà tí wọ́n yóò sì rí àyè wòlé kó tó di wípé máa ti ìbí ise dé.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. O Ọkọ̀ tí mo sì ní jẹ́ ọkọ̀ Toyota Highlander tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ mi. Lóòótọ́, mi ò kí ń gbé ọkọ̀ náà lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà nítorí pé ọ̀nà ibi iṣẹ́ mi ní àwọn kòtòkòtòkòtò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbé lọ sí òde ìgbafẹ́ tàbí bóyá mo fẹ́ lọ gbafẹ́ ní etí òkun tàbí èmi àti àwọn ọ̀rẹ́ mi ní òde àpèjẹ tí a fẹ́ lọ, mo máa ń gbé ọkọ̀ yìí lọ dáadáa tí àwọn ènìyàn sì máa ń rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣiṣẹ́ déédéé tí ó sì ń gbádùn ní àkókò tí ó yẹ.

Agogo mẹ́sàn sí mẹ́wàá ni mo máa ń lọ sùn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òòjọ́ mi tí mo bá ti dé ilé ní bí àagó mẹ́fà ìrọ̀lẹ́, ohun àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé mo máa ń kọ́kọ́ lọ wẹ̀. Lẹ́yìn tí mo bá wẹ̀ tán kí ó lè jẹ́ kí ara mi kí ó jí pépé si. Lẹ́yìn ìgbà yìí, màá dáná oúnjẹ tí mo fẹ́ jẹ. Lẹ́yìn tí mo bá ti jẹun tán, mo fẹ́ràn láti máa wo moùn máwòrán, kí n wo nǹkan tí ó ń lọ ní àgbáyé. Mo sì tún fẹ́ràn láti máa wo àwọn méséjì mi lórí fóònù kí n lè mọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe, kí n sì lè mọ àwọn eléyìí tí màá fi ìdáhùn ṣe pẹ̀lú. Mo tún máa ń fẹ́ láti gbọ́ orin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, nígbà tó bá ti tó àkókò agogo mẹ́sàn sí mẹ́wàá, mo ti máa múra láti sùn nítorí pé ní àgó márùn-ún ìdájí ni mo ti máa yí láti múra fún ìbí iṣẹ́ òòjọ́ mi.

Rárá, mi ò kí ń sùn lọ́sàn án nítorí iṣẹ́ kò fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti sun oorun ọ̀sán. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ọjọ́ ìsinmi iṣẹ́ ni mo máa ń ráyè sùn ní ọ̀sán bí i ọjọ́ Satide tàbí ọjọ́ ìsinmi. Nítorí pé iṣẹ́ mi gba àkókò tó pọ̀, kò sì ṣí àyè fún mi láti sun oorun ọ̀sán nítorí pé orí tábìlì mi máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì láti gbéyẹ̀ wò. Mo sì ní ẹka tó pọ̀ tí mò ń bá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni ó máa ń parapọ̀ sí orí tábìlì mi tí mo sì ní láti ṣe kí n tó kúrò ní ibi iṣẹ́. Nítorí náà kò sí àyè fún mi láti sun oorun ọ̀sán rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán, nítorí àwòrán yíya jẹ́ ǹkan pàtàkì tí mo nífẹ̀ẹ́ sí láti má a ṣe. Ó sì jẹ́ wípẹ́ láti ìgbà tí mo ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti fẹ́ràn láti má a ya àwòrán. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ọ̀rẹ́ mi ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ máa ń mú ìwé wọn wá fún mi láti bá wọn ya àwòrán iṣẹ́ àmúrelé wọn. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípẹ́ àwọn ẹlòmíràn ti e máa ń fẹ́ láti fún mi lówó láti bá wọn ya oríṣìíríṣìí àwòrán. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà, mo kọ́ ẹ̀kọ́ nípa ìṣirò owó. Eleyìí tí kò sì fún mi ní àǹfààní láti tẹ̀síwájú nípa tí màá ya àwòrán. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà ní ilé tí mi ò ṣe nǹkan kan, mo máa ń gbìyànjú nígbà mìíràn láti ya àwọn àwòrán yìí.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, mo ní ewúrẹ́, mo sì ní ológbò pẹ̀lú. Ewúrẹ́ yìí jẹ́ iléyi tí mo ṣe ọgbà fún tí mọ́ ma ń fún wọn ní oúnjẹ ní gbogbo ìgbà. Mọ́ máa ń sìn wọ́n nítorí pé mo fẹ́ràn láti ní ẹran ọ̀sìn, mọ́ sì máa ń tà nínú àwọn ewúrẹ́ yìí nígbà tí ọ̀dà owó bá fẹ́ wà ní àwọn ìgbà mìíràn. Ṣùgbọ́n ológbò yìí jẹ́ ológbò ilé tí mò ń sìn nínú ilé tó sì jẹ́ wípé ó máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà tí mo bá wà ní inú ilé tí kò sì ń fi mí sílẹ̀ ní ìgbà kankan.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Mo sì tún ní alùpùpù yìí pàápàá. Nítorí alùpùpù jẹ́ iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ lẹ́yìn tí mo pàdánù iṣẹ́ mi bí ọdún bí méje sẹ́yìn. Isé alùpùpù yìí ni mò ń ṣe kó tó di wípé mo padà rí iṣẹ́ òmíràn sí ilé iṣẹ́ tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi alùpùpù yìí gbé àwọn ènìyàn lọ sí ibi iṣẹ́ tàbí lọ sí ọjà. Mo tún máa ń fi gbé àwọn ọmọ ilé ìwé pẹ̀lú ní àkókò ilé ìwé. Ó jẹ́ nǹkan tí mo mọ̀ ọ́n gùn dáadáa tí mo sì ní ìfẹ́ sí. Ṣùgbọ́n bí ènìyàn bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu tó rọ̀ mọ́ alùpùpù, ènìyàn ò ní fẹ́ máa gun alùpùpù yìí mọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, bẹ́ẹ̀ sì ni àwọn aládùúgbò mi sì mọ̀ mí dáadáa pẹ̀lú. Nítorí mo jẹ́ ènìyàn jẹ́jẹ́ láàrín àdúgbò mi, mo sì jẹ́ ènìyàn pẹ̀lẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni o sì máa ń wo àwokọ́ṣe mi nítorí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń kọjá lọ ní àdúgbò mi, mo fẹ́ràn láti máa kí àwọn arúgbó àgbàlagbà, mo sì fẹ́ràn láti máa tẹríba fún wọn pẹ̀lú. Mo tún máa ń ṣe ìbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó ní àdúgbò mi láti fún wọn ní ẹ̀bùn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀bùn náà ẹ̀kọokan ni mo máa ń ṣe, ṣùgbọ́n bí ó ti kéré tó, ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó yìí ni wọ́n mọ ìwúlò rẹ̀ tí wọ́n sì máa ń dúpẹ́ gidigidi ní igbogbo ìgbà tí mo bá ti fún wọn ní àwọn ẹ̀bùn wọnyìí.

Ètò ìdárayá mi wà dáadáa, nítorí pé mo fẹ́ràn eré ìdárayá, ó sì jẹ́ ohun tí mo ní ìfẹ́ sí láti máa ṣe. Lóòótọ́ àkókò iṣẹ́ lè má fún mi ní ààyè láti ṣe eré ìdárayá ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí oore-ọ̀fẹ́ àti àǹfààní àti ṣe eré ìdárayá bá ti sí sílẹ̀, mo máa ń gbìyànjú láti ṣe dáadáa. Ní ọjọ́ ìsinmi iṣẹ́, mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá ní òwúrọ̀, mo sì fẹ́ràn láti máa sá eré ibùsọ̀ bí oní kìlómítà méjì ní àwọn ọjọ́ àkókò tí ń ṣe ọjọ́ iṣẹ́. Mo sì tún fẹ́ràn láti máa ṣe eré ìdárayá nínú ilé nígbà tí oore-ọ̀fẹ́ àti sáré oní ìbùsọ̀ bí kìlómítà méjì sí mẹ́ta tí kò bá sí, mo fẹ́ràn láti máa ṣe eré-ìdárayá nínú ilé nípa fífò sókè. Mo tún fẹ́ràn láti máa ṣe press up náà pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ni ẹ̀yìnkúnlé ilé tí mò ń gbé, mo ní ọgbà kékeré kan tí mo fi ń gbin àwọn ǹkan ọ̀gbìn bí i àwọn ẹ̀fọ́, àwọn ìgbá àti àwọn ewébẹ̀ gbogbo. Mo ní ata pẹ̀lú. Mo sì tún ní àwọn ibi tí mo ṣẹ̀ láti máa fi gbin, àwọn ǹkan bí i àgbàdo àti ànàmọ́. Nítorí mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ àgbẹ̀. Mo sì fẹ́ràn láti máa wá àwọn ewébẹ̀ òòjọ́ láti fi se ọbẹ̀ àti láti jẹ wọ́n ní àwọn ilé tí ènìyàn lè jẹ. Mo tún ní ibi kan kékeré tí mo tún fi ń gbẹ àwọn èso kéékèèké tí ó máa ń tètè jáde bí ààrin oṣù mẹ́ta sí oṣù márùn ún.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa na ara mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá délé láti ibi iṣẹ́, mo fẹ́ràn láti nara lórí ibùsùn mi kí gbogbo àwọn egungun mi kí ó lè tó padà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà míràn ló wà tó jẹ́ wípé mo fẹ́ràn láti nara bí oorun ò tilẹ̀ kùn mí. Mo fẹ́ràn láti nara sí orí ibùsùn mi kí n sì máa wo àwọn móhùnmáwòrán tàbí kí n máa wo bí àwọn ǹkan ṣe ń lọ lórí fóònù mi. Mo tún lè wà lórí ibùsùn ní ìgbà míràn kí n máa nara kí n sì máa tẹ́tí sí orin lórí fóònù mi.

Oṣù tí mo fẹ́ràn jùlọ jẹ́ oṣù kejìlá, nítorí pé ó jẹ́ oṣù tí a bí mi, tí mo sì máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi ní inú oṣù náà. Yàtọ̀ sí wípé ó jẹ́ oṣù tí mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi, ó tún jẹ́ oṣù tí a máa ń ṣe àjọyọ̀ ọdún kérésì. Ó sì jẹ́ àkókò tí ó fún mi ní ọre ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi àti àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ó tún jẹ́ oṣù tí a sábà máa ń ní ìsimi dáadáa lẹ́nu iṣẹ́. Ó tún jẹ́ oṣù tí a máa ń gba ìgbéga ní ẹnu iṣẹ́ lẹ́yìn tí a bá ti ṣe gbogbo àkójọpọ̀ àwọn èrè àti ohun gbogbo tí a ṣe nínú ọdún láti ìbẹ̀rẹ̀ ọdún wá láti inú oṣù kìíní títí di oṣù kejìlá yìí. Nítorí náà oṣù yìí jẹ́ oṣù tí mo fẹ́ràn jùlọ dáadáa. Oṣù kejìlá ni oṣù tí mo fẹ́ràn.

Rárá, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí mo jẹ́ ènìyàn tí ọwọ́ rẹ̀ máa ń kodí gidigidi tí mo bá ti wà ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà ni ó wà tó jẹ́ wípé èmi gan mi ò kí ń rí ààyè láti jẹun. Nítorí náà, kò sí oore ọ̀fẹ́ àti àǹfààní fún mi láti bá àwọn oníbàárà mi jẹ oúnjẹ ọ̀sán. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé tí mo bá gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́, mi ò kí ń rí ààyè jẹun pẹ̀lú. Tó sì jẹ́ wípé Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbé àwọn oúnjẹ yìí padà lọ sí ilé láti lọ jẹ Nítorí náà kò sí oore ọ̀fẹ́ àti àǹfààní fún mi láti bá àwọn oníbàárà mi jẹ oúnjẹ ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa nítorí ó jẹ́ ètò tí mo ní ìfẹ́ sí gidigidi. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń gbọ́ lórí fóònù mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì rẹ́ mo máa ń wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán nítorí ó jẹ́ ètò tí ó ń kọ́ni lọ́gbọ́n gidigidi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ni mo sì ti kọ́ nípa gbígbọ́ ètò podcast yìí nítorí àwọn àlejò tí wọ́n máa ń gbé wá fún àwọn podcast yìí jẹ́ àwọn àlejò tí wọ́n ti ní ìrírí nípa àwọn ìlàkọjá kọ̀ọ̀kan tí wọ́n ti là kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí wọ́n sì máa ń bèèrè lọ́wọ́ àwọn àlejò wọ̀nyí ni ènìyàn máa ń kọ́ ẹ̀kọ́ gidigidi nínú rẹ̀ nípa wípé àwọn ìlàkàkà tí wọ́n ti là kọjá àti àwọn ìṣòro tí wọ́n ti dojúkọ. Wọ́n sì tún máa ń sàlàyé nípa àwọn igbésẹ̀ tí wọ́n ti gbé, láti borí àwọn ìṣòro tí wọ́n ti kojú sẹ́yìn àti láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn fún ọ̀nà àbáyọ nìgbà tí àwọn na bá kojú èyíkéyìí àwọn ìṣòro tí wọ́n mẹ́nu bá yii.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jẹ́ ẹ̀bùn ago ọwọ́. Nítorí pé ago ọwọ́ yìí jẹ́ ǹkan má ní gbàgbé fún àwọn tí wọ́n bá lòó. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá tiń wọ ago ọwọ́ yìí ni yóò máa mú wọn rántí ẹni tí ó fún wọn ní ẹ̀bùn yìí. Nítorí náà ni mo ṣe yan ago ọwọ́ láti máa fún àwọn, láti máa fi fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó. Ṣùgbọ́n mo mọ̀ wípé lẹ́yìn tí àwọn ènìyàn bá ti na owó yìí tán, ó rọrùn láti gbàgbé ẹni tí ó fún wọn ní ẹ̀bùn yìí. Nítorí náà ni mo ṣe yan ẹ̀bùn ago ọwọ́ láti máa fún àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Nítorí ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kọ àwọn àdéhùn tí mo ṣe fún àwọn ènìyàn tí mo máa ń kọ wọ́n sílẹ̀. Ó ṣe pàtàkì láti máa kọ àwọn àdéhùn wọ̀nyí sílẹ̀ nítorí ọjọ́ iwájú. Ẹ̀lọ́ mìíràn wà tí ó fọkàn sí àdéhùn tí mo ṣe fún, tó sì jẹ́ wípé àwọn irú àwọn ènìyàn wọ̀nyí yóò máa fọkàn sí àdéhùn yìí fún mímuṣẹ. Nítorí náà, mo máa ń ka àwọn àdéhùn wọ̀nyí níbi tí mo kọ wọ́n sí. Nípa ṣíṣe yìí, yóò lè máa rán mi létí àwọn àdéhùn tí mo bá àwọn ènìyàn ṣe. Yóò sì tún máa rán mi létí àwọn àkókò tí àwọn àdéhùn náà yóò wá sí mímuṣẹ kí àwọn tí mo ṣe àdánwò fún náà kí ọkàn wọn lè balẹ̀ kinu wọn kí ó sì lè dùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, nítorí mo jẹ́ ènìyàn kan tí kò nífẹ̀ẹ́ sí àwọn oúnjẹ tí ó ṣe míni míni ní ẹnú. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ kí oúnjẹ tí mo fẹ́ jẹ́ kó ní ata dáadáa. Nígbà tí oúnjẹ náà bá ní ata dáadáa, eléyìí yóò jẹ́ kí oúnjẹ náà lọ dáadáa. Lóòótọ́, ó fẹ́ lè má sì ànfàní tí ata jíjẹ ń ṣe fún ara, ṣùgbọ́n yóò mú kí gbogbo ẹnu ènìyàn kí ó ṣe dáadáa pẹ̀lú àwọn èròjà ata àti ohun amú ọbẹ̀ dùn tàbí amú oúnjẹ dùn tí a fi sínú nǹkan tí à ń jẹ. Nítorí náà ni mo sì fẹ́ràn láti máa jẹ ata dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbà rin ìrìn àjò lọ sí ibiṣẹ́ jẹ́ ọ̀nà wíwọ ọkọ̀ akérò lọ sí ibiṣẹ́. Nípa wíwọ àwọn ọkọ̀ yìí ní ibùdókọ̀ àwọn akérò. Nítorí ọ̀nà ibiṣẹ́ mi jẹ́ ọ̀nà tí kò dára rárá tí ó sì ní àwọn kòtòkòtòkòtò. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń fẹsẹ̀ rìn títí tí màá fi rí ọkọ̀ wọ̀ lọ sí ibiṣẹ́. Nítorí mo máa ń kojú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro nípa wíwọ ọkọ̀ ní ibùdókọ̀. Fún àpẹẹrẹ ní ọjọ́ ajé tí ó jẹ́ wí pé gbogbo àwọn ènìyàn máa ń fẹ́ láti tètè dé ibiṣẹ́. Àwọn ènìyàn máa ń pọ̀ ní ibùdókọ̀ yìí tí ó sì máa ń ra láti tètè rí ọkọ̀ wọ̀. Nítorí pé pẹ̀lú ìjà, pẹ̀lú títíraeni ni àwọn ènìyàn fi ń wọ ọkọ̀ ní ibùdókọ̀ ní irú àwọn ọjọ́ wọ̀nyí. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń gbé ọkọ̀ mi lọ sí ibiṣẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Nítorí àwọn ọ̀nà tí ó lọ sí ibiṣẹ́ mi máa ń ba àwọn ọkọ̀ jẹ́. Nítorí náà ni mo sì yàn lílọ sí ibiṣẹ́ mi nípa wíwọ ọkọ̀ lọ sí ibiṣẹ́.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

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa. Nítorí eré sísá jẹ́ ara àwọn eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn láti ìgbà èwe mi wá láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ìwé girama. Mo sì jẹ́ ọ̀kan láàrín àwọn tó ń sá eré fún ilé ìwé mi. Nítorí ìdí èyí ni eré sísá ṣe mọ́ mi lára títí dé àkókò yìí. Ó tún jẹ́ ọ̀nà tí mo máa ń fi dá ara mi nínú dùn tí mo sì máa ń ṣe eré ìdárayá eré sísá yìí ní òpin ọ̀sẹ̀ nígbà tí mo bá wà nílé tí mi ò bá lọ sí ibi kankan. Mo máa ń gbìyànjú láti ṣe eré ìdárayá eré sísá nípa eré sísá oní ibùsọ̀ kìlómítà méjì sí mẹ́ta ní àwọn ọjọ́ òpin ìsinmi iṣẹ́.

Ó ti tó ọ̀sẹ̀ méjì báyìí tí mo ti lọ rí dókítà mi kẹ́yìn. Nítorí mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn eré ìdárayá dáadáa. Mo máa ń ṣe eré ìdárayá láti lè má jẹ kí àìsàn tàbí àrùn karùn kan kan kí ó ráyè nínú àgọ́ ara mi. Nítorí náà ni mo ṣe yan eré ìdárayá tí èyí sì jẹ́ ọ̀nà láti dènà àti lọ máa rí dókítà ní gbogbo ìgbà. Lóòótọ́, ara lè fẹ́ láti ní kí ènìyàn ṣe àyẹ̀wò fún àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi eré ìdárayá yìí tí mo fi máa ń kojú kùdìẹ̀kudiẹ nínú àwọn àgọ́ ara mi. Eléyìí sì jẹ́ ọ̀nà kan tí mo mọ̀ tí mo sì ń tọ̀ tí kò sì fún mi ní ààyè láti lọ máa rí dókítà ní gbogbo ìgbà. Ṣùgbọ́n nígbàkigbà tí mo bá ti kẹ́fín wípé mo ṣe eré ìdárayá yìí tí mo sì tún rí àmì àti àpẹẹrẹ àárẹ̀ nínú àgọ́ ara mi, èyí ni mo fi máa ń gbìyànjú láti lọ yọjú sí dókítà mi.

Ọ̀nà tí mo máa ń gbà láti rí dájú wípé ọjà mi dára ni wípé mo máa ń bá àwọn oníbàárà mi ṣe àṣàrò ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà ni mo tún máa ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti mọ bí wọ́n ṣe ń gbádùn àwọn ọjà tí wọ́n rà láti ọ̀dọ̀ mi. Mo tún máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ààyè sílẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ọjà tí wọ́n bá rà, kí èyí kí ó le fún wọn ní àrídájú wípé gbogbo àwọn nǹkan tí wọ́n rà ni ó jẹ́ dáadáa. Àwọn náà sì tún máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn oníbàárà wọn láti lè mọ èyíkéyìí àwọn ìṣòro tí wọ́n dojú kọ nípa àwọn nǹkan tí wọ́n rà ní ọwọ́ wọn. Eléyìí sì fún mi ní àǹfààní láti rí dájú wípé àwọn nǹkan tí mò ń kó wá fún wọn ní títà ni ó n jẹ ojúlówó tí kò sì ní màgòmágó nínú.

Àkókò agogo márùn-ún ìdájí ni mo máa ń ṣètò láti jí ní òwúrọ̀. Mo fẹ́ràn láti tètè máa jí nítorí pé eléyìí yóò fún mi ní àǹfààní láti lè tètè ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ ní ṣíṣe kó tó di wípé mo máa lọ sí ibi iṣẹ́. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá ránpẹ́ lẹ́yìn tí mo bá ti jí. Mo sì fẹ́ràn láti máa dáná oúnjẹ tí mo fẹ́ jẹ kí n tó lọ sí ibi iṣẹ́. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì. Ṣùgbọ́n lẹ́yìn èyí, mo fẹ́ràn láti ní oúnjẹ tí mo lè jẹ bóyá bí ráìsì àti ẹ̀wà. Ó lè jẹ́ iṣu tàbí ọ̀gẹ̀dẹ̀ díndín. Níwọ̀n ìgbà tí mo bá ti dáná àwọn oúnjẹ yìí tán, ǹkan tó kù fún mi ni láti múra láti máa lọ sí ibi iṣẹ́. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì fún mi láti tètè jí ní agogo márùn-ún ìdájí kí ó lè fún mi ní àǹfààní láti ṣe ohun gbogbo tí ó tọ́ ní ṣíṣe.

Ìgbádùn mi ni wípé ní ọjọ́ òpin ọ̀sẹ̀ tí ó jẹ́ ọjọ́ Satide. Mo fẹ́ràn láti lọ sí ọjà láti lọ ra àwọn oúnjẹ. Mo sì fẹ́ràn láti máa ra àwọn ǹkan asaraloore tí mo mọ̀ wípé àwọn ẹ̀yà ara mi nílò fún àtimúra fún iṣẹ́ ọ̀sẹ̀ tí yóò tún bẹ̀rẹ̀. Mo fẹ́ràn láti máa ra ohun mímu aládùn bí i Bonefita àti mílíìkì. Mo sì fẹ́ràn láti máa se ọbẹ̀ tí ó dára ní ọjọ́ òpin ọ̀sẹ̀ yìí bí i kí n ra ẹran, kí n sì tún ra ẹran turkey pẹ̀lú ẹja láti se ọbẹ̀. Mo fẹ́ràn kí n se oúnjẹ tí mo fẹ́ràn jù bí i Sẹ̀mọ́ tàbí kí n gúnyán. Ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ yìí jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù tí mo sì ń jẹ ìgbádùn rẹ̀ dáadáa látàrí sí, látàrí ṣíṣe oúnjẹ tí mo fẹ́ràn jù àti láti tẹ́ ara mi lọ́rùn pẹ̀lú.

Irú orin tí mo fẹ́ràn jẹ́ orin ìyìn sí Ọlọ́run. Nítorí pé mo fẹ́ràn láti máa yin Ọlọ́run gidigidi fún àwọn oore rẹ̀ lórí ìwà. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wọ inú ìmísí tí mo bá n gbọ́ àwọn orin ìyìn sí Ọlọ́run yìí. Nítorí pé ó tọ́, ó sì yẹ ká fi ìyìn fún Ọlọ́run. Mo sì fẹ́ràn láti sin Ọlọ́run pẹ̀lú. Nítorí náà ni ó sì rọrùn fún mi láti máa gbọ́ orin ìyìn tí mo sì fi ń kọrin yin Ọlọ́run ní gbogbo ìgbà. Lóòótọ́ mo fẹ́ràn láti máa gbọ́ orin tàkasufè, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo yan orin ìyìn sí Ọlọ́run yìí láàyò láti máa gbọ́ lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Oríṣìíríṣìí ọ̀pọ̀ àwọn nǹkan ni mo sì mọ̀ ní láti tún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni mo máa ń kẹ́kọ̀ọ́ lórí ayélujára nípa bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí mo yàn láàyò ni bí a ti ń tún ẹ̀rọ ayárabíàṣá ṣe àti fóònù wa bí a ti ń tún ṣe. Nitori pe ọpọ ìgba ni a máa n ni ìdojúkọ ìṣòro lori awọn faili kọ̀ọ̀kan lori ẹ̀rọ ayarabiaṣa ati awọn software kọ̀ọ̀kan nípa iṣẹ́ wa, nítorí ìdí èyí ni mo ṣe kọ́ láti máa mọ bí wọ́n ti ń tún àwọn nǹkan ṣe tí mo sì ní ìmọ̀ dáadáa. Eléyìí tún máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní lá tun ti tìtẹ̀síwájú síi láti máa kọ oríṣìíríṣìí àwọn nǹkan. Nítorí wípé ó pẹ́ ó lè ya ìwúlò rẹ̀ yóò jáde lọ́jọ́ kan.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún kérésì. Nítorí àkókò ọdún kérésì jẹ́ àkókò tí ó fúnni ní ọ̀pọ̀lọpọ̀ àǹfàní àti oore ọ̀fẹ́ láti lo àkókò tí ó dára pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀. Ó tún jẹ́ àkókò ọdún tí gbogbo àwọn ènìyàn máa ń wà papọ̀, tí àyè sì wà fún oníkálukú láti lọ síbi ìgbafẹ́ tí ó fẹ́ràn jùlọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkókò ọdún yìí ni mo máa ń lo oore ọ̀fẹ́ àti àǹfàní náà láti ṣe àbẹ̀wò sí àwọn ibùdó ìgbafẹ́ ọlọ́kun ọ̀jọ̀ọ̀kan. Mo sì tún máa ń lo àkókò ọdún kérésì yìí láti lọ sí àwọn etí òkun láti lọ sinmi àti láti kó àwọn mọ̀lẹ́bí mi jọ kí a lọ sinmi ní etí òkun, kí a sì lọ fún àwọn oríṣìíríṣìí àwọn nǹkan tí a lè wò bí i lílọ sí ibi àwọn ohun ìṣẹ̀m̀báyé.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń ṣín ni wípé, mo máa ń rí dájú wípé mo fi ọwọ́ bo ẹnu, tàbí kí n mú aṣọ pélébé èléwọ́ kí n fi bo ẹnu. Nítorí ó ṣe pàtàkì láti bo ẹnu wa nígbà tí a bá ń ṣín. Eléyìí yóò dènà ohunkóhun tí ó lè jẹ́ bí ìtànkálẹ̀ àìsàn kankan láti ara ẹni kínní sí ẹni kejì. Ó sì ṣe pàtàkì fún wa ní gbogbo ìgbà tí a bá ń ṣín láti máa lo àwọn ohun ìdáàbò bo ẹnu yálà ọwọ́ wa tàbí aṣọ ìléwọ́ pélébé láti fi bo ẹnu wa. Kí èyí kì ó má ba à fa ìtànkálẹ̀ àìsàn láti ara ẹni kan sí ẹni kejì.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe àkójọpọ̀ àwọn iṣẹ́ tí a ti ṣe fún oṣù mẹ́ta mẹ́ta. Eléyìí ni ọ̀nà láti jẹ́ kí a mọ ibi tí iṣẹ́ dídúró àti àwọn àṣeyọrí iṣẹ́ tí a ti ṣe lọ́kan ọ jo kan. Ó tún máa ń fún mi ní àǹfààní láti mọ gbogbo àwọn àkọ́lé bí ilé iṣẹ́ wa ti ń tẹ̀síwájú. Eléyìí sì jẹ́ ọ̀nà láti máa ka ìròyìn náà fún ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà ilé iṣẹ́ wa. Ó tún jẹ́ ọ̀nà láti máa kà sí etí gbogbo àwọn oníbàáṣìṣẹ́ pọ̀ mi. Mo sì tún máa ń jẹ́ kí wọ́n mọ àwọn nǹkan tí a ti ṣe àti àwọn àṣeyọrí àti àwọn ibi tí iṣẹ́ ń lọ síwájú sí ní ibi iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga dáadáa. Nítorí ó jẹ́ eré ìdárayá afáralókun tí ó rọrùn jù fún mi láti ṣe. Nítorí náà ni mo ṣe máa ń gbìyànjú láti ṣe é ní gbogbo ìgbà. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá yoga ní àwọn ọjọ́ ìṣẹ́ nítorí pé ó yára láti ṣe, ó sì rọrùn láti ṣe pẹ̀lú. Bí mo bá ti jí ní agogo márùn-ún ìdájí, ó jẹ́ ọ̀kan nínú àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe ní àwọn òwúrọ̀. Ó sì rọrùn dáadáa fún mi láti ṣe. Mo sì máa ń gbìyànjú láti ṣe àwọn eré ìdárayá yìí kí ó lè mú kí àwọn àgùn jáde kúrò ní ara mi. Kí n sì lè ní àlàáfíà nínú àgọ́ ara mi. Nítorí kò ní fún àìsàn kankan láyè láti dúró nínú àgọ́ ara mi. Nítorí náà ni mo sì máa ń gbìyànjú láti ṣe eré ìdárayá yoga dáadáa.

Àwọn ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni wípé mo máa ń fẹ́ rí àrídájú wípé wọ́n jẹ́ ẹni tí ó ní ọpọlọ pípé, wọ́n sì jẹ́ ẹni tí ó lóye ìṣe gidigidi. Pàápàá jùlọ, mo máa ń rí dájú wípé wọ́n jẹ́ ẹni tí ó mọ̀ ọkàn, tí ó sì mọ̀ ká, tí ó lè sọ èdè gẹ̀ẹ́sì pẹ̀lú, tí ó sì mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ orí ayélùkára, tí ó sì mọ̀ nípa ẹ̀rọ ayára bí àṣá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe ìdánwò ránpẹ́ nígbà tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, nítorí ó ṣe pàtàkì láti mọ bí òye wọn ṣe rí àti láti mọ ìrírí wọn nípa iṣẹ́ tí a fẹ́ gbà wọ́n fún.

Bẹ́ẹ̀ni mo ti dúró o lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan tàbí méjì pẹ̀lú pàápàá nítorí pé ó ṣe pàtàkì láti fi ààyè sílẹ̀ fún ènìyàn láti sinmi àti láti má jẹ́ kí ènìyàn máa fi gbogbo ìgbà wo ojú ẹ̀rọ ayárabíàṣá. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń pa ẹ̀rọ ayárabíàṣá láti lè fún ara ní ìsinmi àti láti gbé gbogbo ìrònú iṣẹ́ kúrò ní ara. Pàápàá julọ ìgbà mìíràn wà pẹ̀lú tí mo máa ń pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pẹ̀lú láti lè jẹ́ kí n gbé gbogbo ìrònúhun àwọn iṣẹ́ kúrò ní ọkàn láti lè fún ara ní ìsinmi kí ara leè jí pépé si, kí ọpọlọ náà kí ó lè sinmi fún iṣẹ́ tí yóò tún bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tuntun míràn.